Rárá o, mo kò mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́, nítorí mò kí ń ṣe oníṣègùn. Bẹ́ẹ̀ni, un kò kọ́ iṣẹ́ tó ní ṣe, pọ̀ mọ́ ìrànwọ́ àkọ́kọ́ ṣíṣe. Un kò siṣe irú iṣẹ́ náà ní ilé ìwé, nítorí mo kórìíra àti máa rí ẹ̀jẹ̀. N kò fẹ́ kí ń máa rí ẹ̀jẹ̀ rárá. Nítorí náà ni mi ò ṣẹ́ ṣẹ ìṣẹ́ tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ìṣègùn nígbà tí mo wà ní ilé ìwé. Nítorí náà, un kò mọ̀ bí a ti ń ṣe iṣẹ́ ìrànwọ́ àkọ́kọ́ ṣíṣe rárá.

Rárá o, n kò fi bẹ́ẹ̀ mọ ṣe ìsọdọ̀tun àwọn nǹkan. Bẹ́ẹ̀ sì ni n kò rántí ìgbà tí mo ṣe ìsọdọ̀tun òǹkà gbẹ̀yìn. Mo máa ń sábà ra ohun tí mo bá nílò. Mo máa ń sábà ra tuntun. Tuntun ni mo máa ń sábà rà tí n bá nílò àwọn nǹkan. Kò sì fi sábà ṣe ìsọdọ̀tun nítorí kò sí àkókò fún mi láti máa ṣe irú nǹkan báwọn yìí.

N kò kín kẹ́yìn ló rí dókítà o. Bẹ́ẹ̀ sì ni n kò rántí ìgbà tí mo kẹ́yìn ló rí dókítà rí rárá. Nítorí ìgbà kugbà tí mo bá fẹ́ lọ rí dókítà mo ti má n múra sílẹ̀ fún àkókò náà. Moti má n múra táìmù àbí àkókò tí mo má n lọ sí ilé ìwòsàn láti lọ rí dókítà. Nítorí náà ní ọ̀pọ̀ ìgbà tí mo bá sì lọ, mo máa n bá dókítà tí yóò dá mi lohun. N kò sì ní ìṣòro láti rí dókítà rárá, nítorí moti má n múra sílẹ̀ fún dókítà rí.

Tábìlì iṣẹ́ mi inú ilé ni ó wà. Nítorí inú ilé ni mo ti ń ṣe àwọn iṣẹ́ tí mò ń ṣe. Mo ń ṣe iṣẹ́ lórí ẹ̀rọ ayélujára. Tábìlì tí mo ṣì ń lò kọ̀npútà ni mo máa ń gbé sí orí rẹ̀. Tábìlì náà kò ga púpọ̀, kò sì tóbi púpọ̀ jù. Ó mọ níwọ̀n ba, bẹ́ẹ̀ sì ni kò sì ga púpọ̀. Ó wà nínú ilé mi.

N kò rántí ìgbà tí mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi o. Nítorí n kò fi bẹ́ẹ̀ ní àwọn ọ̀rẹ́ tí ó pọ̀. Àwọn ọ̀rẹ́ tí mo sì ní, ó ti pẹ́ tí a ti fojú ríra wa lójúkorojú. Nítorí orí ẹ̀rọ ayélukára ni a ti sábà máa ń sọ̀rọ̀. Orí ẹ̀rọ náà ni a sì ti máa ń sọ̀rọ̀ ní ọ̀pọ̀ ìgbà. A kò tíì fi ojú pàdé fún ọjọ́ pípẹ́ báyìí.

Rárá o, eyín kìn fọ́ mi. Eyín mi wà ní ìlera. N kò ṣe rántí ìgbà tí eyín fọ̀ mí gbẹ̀yìn. Eyín mi wà ní ìlera, nítorí kò sí ohun kan tí ó ń ṣe eyín mi. Eyín kìí fọ́ mi rárá.

Tábìlì iṣẹ́ mi inú ìyàrá mi ni ó wà. Ó ga díẹ̀, kò sì fè. Ó fè ní ìwọnba. A sì kún ní àwọ̀ pupa. Inú ìyàrá mi ni tábìlì náà wà. Nítorí mo máa ń gbé kọ̀m̀pútà mi sí orí tábìlì náà. Orí ẹ̀rọ ayélujára ni mo ti máa ń ṣe iṣẹ́. Tábìlì náà ó sì wúlò fún mi. Nítorí mo máa ń gbé àwọn kọ̀m̀pútà mi sí orí tábìlì náà láti mú kí iṣẹ́ tí mò ń ṣe kí ó rọrùn.

Ohun tí mo máa ń wò nínú òṣìṣẹ́ tuntun kí n tó gba irú òṣìṣẹ́ bẹ́ẹ̀, ohun ní àkọ́kọ́, ẹni tí ó mọ̀ dáradára nípa irú iṣẹ́ tí a fẹ́ gba àwọn èèyàn sí, ẹni náà ó gbọ́dọ̀ mọ iṣẹ́ náà dáradára àti pé ẹni náà ó gbọ́dọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìrírí nípa iṣẹ́ náà. Ó gbọ́dọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ pípẹ́ ìrírí nípa irú iṣẹ́ tí a fẹ́ gba ènìyàn náà sí. Ẹni náà ó sì gbọ́dọ̀ jẹ́ ọmọlúàbí, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó tètè mọ̀ n ní ọ̀yàyà tàbí tí ó tètè mọ̀ ń bá àwọn èèyàn ní àjọṣepọ̀ dáradára.

N kò ní alábàáṣiṣẹ́ pọ̀. Irú iṣẹ́ tí mò ń ṣe kò nílò kí á ní alábàáṣiṣẹ́ pọ̀ àbí ẹni tí ń bá ni ṣiṣẹ́. Nítorí náà, n kò ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀ nítorí irú iṣẹ́ tí mò ń ṣe kò nílò kí a gba ènìyàn àbí kí a bá ẹni kan ní àjọṣepọ̀. Mo ń ṣe ìfowó dókoòwò lórí ẹ̀rọ ayélukára, ìyẹn lórí Íńtánẹ́ẹ̀tì. Orí kọ̀m̀pútà mi sì ni mo ti ń ṣe iṣẹ́ òun. A ń pè iṣẹ́ náà ní fọrẹ́ẹ̀sì. A ń fi owó dókoòwò ní orí ẹ̀rọ ayélukára ni. Iṣẹ́ náà kò sì nílò kí a gba ẹni kankan sí.

Rárá o, iṣẹ́ tí mò ń ṣe kò nílò ṣíṣe ìtọ́jú nítorí kì í ṣe iṣẹ́ tí a fi ojú rí. Iṣẹ́ tí mò ń ṣe ó níí ṣe pẹ̀lú ẹ̀rọ ayélukára. Títa àti rírà ní orí ẹ̀rọ ayélukára kò sì nílò kí a fi ojú rí àwọn ọjà náà. Àwọn orí ẹ̀rọ Íńtánẹ́ẹ̀tì ni a ti ń ṣe ọjà náà. Nítorí náà, n kò kí ń ṣe ìtọ́jú àwọn nǹkan wọ̀nyí nítorí kò nílò ìtọ́jú tí a lè fojú rí.

Rárá o, mi ò kí máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀. N kò tilẹ̀ ní alábàáṣiṣẹ́ pọ̀ rárá. Nítorí èmi nìkan ni mò ń dá ṣe àwọn iṣẹ́ tí mò ń ṣe. Orí ẹ̀rọ ayélukára sì ni mo ti ń ṣe iṣẹ́ wọ̀nyí. Inú ilé ni mo ti ń ṣe é ní orí ẹ̀rọ kọ̀ǹpútà mi. Mò ń ṣe dídókòwò, èyí tí àwọn olóyìnbo ń pè ní forex trading. Irú iṣẹ́ yìí ni mò ń ṣe ní orí kọ̀ǹpútà mi. N kò sì gba ẹnikẹ́ni tàbí alábàáṣiṣẹ́ pọ̀ rárá. Èmi nìkan ni mò ń dá ṣe iṣẹ́ náà.